Ọ̀nà tí mo máa ń gbàran àwọn ènìyàn lọ́wọ́ ni wípé, mo máa ń kọ́kọ́ bèrè nípa ìṣòro wọn. Lẹ́yìn tí mo bá ti mọ̀ nípa ìṣòro wọn, àwọn àdojúkọ tí wọ́n dojúkọ, àwọn ìpèníjà tí wọ́n ní àti àwọn ìṣòro tí oyi wọn ká yálà lórí iṣẹ́ wọn tàbí lórí okoòwò wọn tàbí lórí ẹbí wọn, bóyá lórí ọkọ tí ẹni tàbí lórí ìyàwó. Lẹ́yìn èyí, mo máa gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún wọn. Eleyi tí ó bá jẹ́ àkọ́kọ́ nínú ìṣòro tí wọ́n ní, bóyá nípa ti owó tàbí nípa ti iṣẹ́ tàbí nípa ohunkóhun tí wọ́n bá mọ̀ wípé ó ṣe kókó fún wọn láti kọ́kọ́ kojú. Lẹ́yìn èyí tí mo bá ti ṣe èyí tán, mo tún máa ń gbìyànjú láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lórí ọ̀nà tí ènìyàn lè gbà láti tán ìṣòro. Ní ìgbà kúùgbà ni mo sì máa ń gbìyànjú láti lọ bẹ̀ wọ́n wò kí n lè ríi wípé lóòótọ́ wọ́n ti kúrò nínú ìṣòro yìí, wọ́n sì ti wà nínú ìbàlẹ̀ ọkàn àti ìtura. Ó ṣe pàtàkì láti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n nílò rẹ̀, bóyá ẹni tí a mọ̀ tàbí ẹni tí a kò mọ̀, bóyá ọ̀rẹ́ wa tàbí àwọn mọ̀lẹ́bí wa. Ó ṣe kókó láti máa ran wọ́n lọ́wọ́ nítorí pé tí a bá ran àwọn ènìyàn lọ́wọ́, àwa náà yóò rí ìrànlọ́wọ́ gbà.

Àwọn èrò mí fún ọjọ́ iwájú ni wípé mò ń gbìyànjú láti kó owó jọ láti ìsinsìnyí nítorí wípé ó kù bí ọdún mélòó kan fún mi láti fẹ̀yìntì ní ibi iṣẹ́. Mo sì ti ń gbèrò bí ọjọ́ iwájú yóò ti rí. Mo ti ń múra, mo sì ti pinnu láti máa fi àwọn owó tó pọ̀ pamọ́ ju ti àtẹ̀yìnwá lọ. Mo ti gbìyànjú láti ṣí ilé ìfowópamọ́ kan tí mo lè máa fi owó pamọ́ sí. Owó yìí sì jẹ́ owó tí mi ò ní lè gbà fún ìwọ̀n ọdún márùn-ún. Nígbà tí mo bá kó owó ìjọ tí mo ti rí wípé owó yìí tó ṣe okòwò tàbí ó tó da ilé iṣẹ́ kékeré kan kalẹ̀. Lẹ́yìn èyí tí mo bá ti wá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́, eléyìí yóò fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti máa ríbi lọ. Ẹ̀mí náà yóò lè fẹ̀yìntì láti sinmi nígbà tí ó bá di ọjọ́ ogbó nítorí pé ó ṣe pàtàkì láti ní èrò rere fún ọjọ́ iwájú wa kí àwa náà kí a lè gbádùn gbogbo àwọn làálàà tí àti ṣe láti ìgbà èwe títí di àkókò ti àfìdíàrúgbó.

Ọ̀nà tí mo máa ń gbà búro àwọn oníbàárà mi ni wípé, mo máa ń rí wípé tó bá tóbi ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta tí mi ò gbúro wọn, mo máa ń gbìyànjú láti kàn sí wọn lórí ẹ̀rọ ayélùkára. Mo máa ń bá wọn sọ̀rọ̀ nípa sísẹ́ǹdì méséjì sí wọn lórí WhatsApp tàbí lórí TikTok tàbí lórí Facebook. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń pè wọ́n láti mọ bí okòwò wọn ṣe ń lọ sí. Nítorí pé ó ṣe pàtàkì láti máa bẹ àwọn oníbàárà wa wò lóòrèkóòrè láti rí bí wọ́n ṣe ń gbìyànjú àti láti rí bí wọ́n ṣe ń tẹ̀síwájú nínú okòwò wọn. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà sì wà tí mo máa ń gbìyànjú láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn nípa bí a ti ṣe ń ko oníbàárà mọ́ra àti nípa bí a ti ṣe ń ta ọjà. Ó tún ṣe pàtàkì láti kọ́ àwọn oníbàárà wa náà ní ọ̀nà tí àwọn náà lè gbà láti lè máa dàgbàsókè nínú okòwò wọn. Nípa ṣíṣe yìí, yóò lè ran èmi náà lọ́wọ́ nípa àti jẹ́ kí okòwò tí tó jẹ́ ti tèmi kí ó lè máa tẹ̀síwájú.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò ǹkan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni mo máa ń fi ààyè sílẹ̀ láti ṣètò gbogbo àwọn nǹkan tó jẹ́ ohun èlò inú ilé tàbí bóyá ti ti ọ́fíìsì pẹ̀lú. Ní ti àwọn nǹkan tó jẹ́ ti ọ́fíìsì, mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkókò ìsinmi ránpẹ́ láti ṣe àtúntò àwọn nǹkan tí ó jẹ́ ti ọ́fíìsì tí mò ń lò nínú ọ́fíìsì mi. Yálà bóyá lórí tábìlì ìtòwésí tàbí lórí ṣẹ́ẹ̀fù tí mò ń kó àwọn fáìlì sí. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà, ó lè jẹ́ wípé àtún-àtúnṣe yìí lè jẹ́ lórí kọ̀m̀pútà tí mò ń lò. Mo máa ń ríi wípé mo ṣe àtúntò wọn dáadáa láti ṣètò òníkalukú sí ààyè tí ó yẹ. Tó bá sì jẹ́ nípa ti inú ilé pẹ̀lú, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ọjọ́ ìsinmi sẹ́, eléyìí tí ó ń ṣe ọjọ́ Satide ni mo máa ń fi ṣètò gbogbo àwọn nǹkan inú ilé. Bóyá níbi ábọ̀ tàbí níbi ti àwọn aṣọ tàbí lóríṣiríṣi àwọn nǹkan, bóyá ti bàtà ni pẹ̀lú, mo máa ń ríi wípé mo gbìyànjú láti ṣètò wọn sí ààyè tó yẹ fún òníkalukú wọn.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi jẹ́ olójú obìnrin. Nítorí pé mo jẹ́ ọkùnrin, ṣùgbọ́n bí ènìyàn bá ń wò mí láti ọ̀ọ́kán wá, níṣe ni ó dàbí wí pé obìnrin ni ó wà ní iwájú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni èmi náà tún máa ń múra gẹ́gẹ́ bí obìnrin. Nípa ń pé mo lè kun páúdà àwọn obìnrin sójú. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì wà pẹ̀lú tí mo máa ń fa lẹ́ẹ̀dì sójú. Lóòótọ́ eléyìí ṣẹlẹ̀ nígbà tí mo wà ní ọ̀dọ́ ọmọkùnrin. Tùngbọ́n ní báyìí tí mo ti di àgbàlagbà tí mo sì ti ní ìyàwó àti àwọn ọmọ, eléyìí kò sí mọ́. Ṣùgbọ́n orúkọ tí orúkọ ìnagijẹ tí àwọn ènìyàn tó mọ̀ mí dáadáa sì ń pè mí láti ìgbà náà sì wà títí di ìsìn yìí.

Èdè tí ó wù mí láti kọ́ báyìí ni èdè Faransé àti èdè Spanish. Mo fẹ́ran àwọn èdè méjèèjì yìí dáadáa, ṣùgbọ́n ní ìwòye títè mi, bí mo ti ṣè n rò lọ́wọ́ lọ́wọ́ báyìí, mo fẹ́ kọ́kọ́ kọ́ èdè Faransé nítorí wípé mo gbọ́ díẹ̀díẹ̀. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń lọ sí orí ẹ̀rọ ayélukára láti danloodu àwọn áàpù tí ó lè kọ́ni ní àwọn èdè wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn áàpù mìíràn tí mo, tí mo download lórí Play Store sọ wípé mo lè lò ó tó ọ̀sẹ̀ mẹ́ta kí n tó lè mọ̀ ọ́n sọ díẹ̀díẹ̀, ṣùgbọ́n nígbà tí mo bá fi máa lo oṣù kan sí oṣù kan àti ọ̀sẹ̀ méjì, mo lè máa sọ èdè yìí lẹ́nu dáadáa tí àwọn ènìyàn yóò sì rò wípé ó pẹ́ tí mo ti ń kọ èdè yìí. Ṣùgbọ́n àwọn àdojúkọ tó wà ní, nípa ti èyí ni wípé ọ̀pọ̀ ìgbà mìíràn ni ààyè àti kọ́ àwọn èdè yìí máa ń ṣòro nítorí pé ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó máa ń rẹ̀ mí wá láti ibi iṣẹ́. Mo ti lo si ibi iṣẹ́ láti aago mefa òwúrọ̀ titi di aago márùn ìrọ̀lẹ́. Nítorí náà ó ṣòro, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, mo máa fi àkókò sílẹ̀ láti kọ́ àwọn èdè yìí nítorí pé mo nífẹ̀ẹ́ síi láti mọ̀ ọ́n sọ àti láti mọ̀ ọ́ kọ àti láti mọ̀ ọ́n kà pàápàá.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Nítorí pé orísìírísìí ọ̀nà ni mo fi máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ bóyá lọ́nà tó jìn tàbí àwọn tí ó sunmọ́ mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà, àwọn ẹlòmíràn máa ń rò wípé bóyá mò ń lo nǹkan láti gbọ́ nǹkan tí wón ń sọ, níwọ̀n ìgbà tó jẹ́ wípé wọn ò lérò wípé mo lè gbọ́ nǹkan tí wón ń sọ. Ṣùgbọ́n mo ní ẹ̀bùn etí tó nà dáadáa láti lè gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ ní ibùsọ̀ ẹsẹ̀ bàtà mẹ́wàá sí ibi tí mo wà. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni àwọn ẹlòmíràn máa ń rò wípé bóyá mo jẹ́ àkàndá ènìyàn kan tí ó máa ń gbọ́ ọ̀rọ̀ àwọn ènìyàn láti ọ̀nà jíjìn. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tó ní ẹ̀bùn nǹkan wọ̀nyí tí mo lè gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ. Bó tilẹ̀ wù kí wọ́n máa sọ̀rọ̀ náà kẹ́lẹ́kẹ́lẹ́ tó, etí ì mi gbọ́ dáadáa gbogbo nǹkan tí wọ́n ń sọ.

Rárá, mi ò ní àwòrán lára. Mo sì jẹ́ ẹni tí kò nífẹ̀ẹ́ sí irú àwọn nǹkan báyìí. Mi ò nífẹ́ ká máa ya àwọn àwòrán sára. Lóòótọ́, mo jẹ́ ènìyàn tó gbajúmọ̀ tó sì jẹ́ ẹni tí àwọn ènìyàn ń tẹríba fún, tí mo sì ń fi àwọn ìlànà tí ó tọ́ àti èyí tí ó yẹ kọ́ àwọn ènìyàn. Mo lè sóge, mo sì lè pa ẹ̀ṣọ́ sára bí kì ń lo gíláàsì òòrùn, bí kì ń lo ago ọwọ́ tàbí kì ń lo ẹ̀gbà òòrùn. Ṣùgbọ́n yíya àwòrán sára jẹ́ èyí tí mi ò nífẹ̀ẹ́ sí rárá tí mo sì kórìíra gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ mi lérò wípé mo jẹ́ ẹnìkan tí ó ń gbéraga nípa wípé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sọ fún wọ́n wípé yíya àwòrán sára kò dára rárá. Ọ̀pọ̀lọpọ̀ rí wípé òótọ́ ni mò ń sọ, ṣùgbọ́n púpọ̀ nínú wọn ni ó rò wípé ìgbéraga ni mo fi ń sọ bẹ́ẹ̀. Kò sì rí bẹ́ẹ̀ rárá, mo kàn jẹ́ ènìyàn tí kò fẹ́ràn àti máa ya àwòrán sára ni.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà jẹ́ ọjọ́ Satiide ti àná. Mo lọ sí ọjà láti lọ ra oríṣiríṣi àwọn oúnjẹ àti àwọn ẹ̀fọ́ àti àwọn èso. Láti ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ tí a lò tán ni mo ti ń gbìyànjú ọ̀nà tí mo lè gbà láti lọ sí ọjà lọ ra ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Nítorí pé àwọn oúnjẹ tí mo ní nílé kò pọ̀ mọ́ rárá. Ọ̀pọ̀ ìgbà míràn nínú ọ̀sẹ̀ tí a lò tán lọ sì jẹ́ wípé mi ò gbé oúnjẹ lọ sí ibi isẹ́ tí mo ra oúnjẹ nílé oúnjẹ tí wọ́n ti ń to oúnjẹ. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa ṣe oúnjẹ. Mi ò, mi ò fẹ́ràn kí a máa ra oúnjẹ jẹ rárá. Nítorí náà mo lọ sí ọjà ní ọjọ́ Saturday ti àná yìí láti lọ ra oúnjẹ. Mo sì tún ra ọ̀pọ̀lọpọ̀ àwọn èso. Mo tún ra àwọn oríṣiríṣi ohun èlò tí mo lè fi ṣe ọbẹ̀, àwọn ẹja gbígbẹ pẹ̀lú àwọn ẹran tí wọ́n ti fi sínú, tí wọ́n ti ṣe sínú ike. Oríṣiríṣi náà ni mo rà wọ́n láti kó wọn síbẹ̀ kí n lè rí oúnjẹ gbé lọ sí ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ tuntun tí a mú yìí.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdárayá dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbìyànjú láti ṣe eré ìdárayá l'òwúrò kùtùkùtù tí mo bá jí. Lóòótọ́, kò sí ààyè púpọ̀ ní òwúrò ọjọ́ ìṣẹ́ ṣùgbọ́n bó ti lẹ̀ wù kí ààyè kéré tó, mo máa ń gbìyànjú láti ṣeré ìdárayá nírapẹ́ bóyá kí n fò sókè tàbí bóyá kí n sá eré oní ibùsọ̀ bí i méjì sí mẹ́ta kí n sì padà láti lọ wẹ̀ kí n sì múra àti máa lọ sí ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn ní ọjọ́ ìsinmi iṣẹ́ tí ó jẹ́ ọjọ́ Satide ni mo máa ń sá eré oní ibùsọ̀ bíi ogún tàbí mo lè múra dáadáa láti sáré ìdíje sí ti oní kìlómítà méjì tàbí bí i mẹ́ta. Ó ṣe pàtàkì láti má ṣe eré ìdárayá nítorí ó ń tú egungun ara wa tó ó sì ń fún wa ní ìlera pípé nínú àwọn àgọ́ ara wa.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ síbi iṣẹ́ ni wípé mo máa ń gbìyànjú láti jí ní kùtùkùtù òwúrọ̀ láti dáná fún oúnjẹ òwúrọ̀ tí mo lè gbé lọ sí ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń wọ ọkọ̀ ní ibùdókọ̀ ọkọ̀ nítorí wípé ọ̀nà tí ó ń lọ sí ibi iṣẹ́ mi kò dára tó. Àwọn kòtòkòtò tó wà ní ojú àwọn ọ̀nà wọ̀nyí ní èléyìí tí kò fún mi ní oore ọ̀fẹ́ àti gbé ọkọ̀ lọ sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Lóòótọ́, wíwọ ọkọ̀ ní ibùdókọ̀ èrò lè jẹ́ eléyìí tí ó mú ìnira wá tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń dé ibùdó ìwọkọ̀ tí ó jẹ́ wípé kò ní sí ọkọ̀ tí ó ń lọ. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni a máa ń fẹsẹ̀ rìn bí ìbò sọ̀ bí mélòó kan kí a tó rí ọkọ̀. Àwọn àdojúkọ tí ó tún wà níbi wíwọ ọkọ̀ ní ibùdókọ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn dírẹ́bà ni wón kò ní ìfarabalẹ̀. Ọ̀pọ̀ nínú wọn ni ó máa ń wu ìwà kò tọ́ tí wọ́n sì máa ń wu ìwà tí kò bojúmu. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí ẹwà tí àwọn ọkọ̀ èrò yóò máa gba dírẹ́bà ọkọ̀ ní ìmọ̀ràn ṣùgbọ́n wọn ò kí ń tẹ̀lé ìmọ̀ràn àwọn ènìyàn rárá.

Wákàtí mẹ́jọ ni mo máa ń fi ṣiṣẹ́ lójúmọ́, láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́rin ìrọ̀lẹ́. Lóòótọ́ ọ̀pọ̀ àwọn ọjọ́ mìíràn lè wà tí iṣẹ́ lè pọ̀ tí a ní láti parí ní ọjọ́ náà. Àpọ̀ àwọn ọjọ́ yìí ni a máa ń lo àfikún wákàtí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ọjọ́ tí a bá ti lo àfikún wákàtí yìí, wọ́n máa ń san owó àfikún wákàtí yìí fún wa ní ọjọ́ náà. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé lẹ́yìn tí a bá parí iṣẹ́ yìí, àwọn ènìyàn yóò wá láti dá àwọn fáìlì wọn yọ. Lẹ́yìn tí àwọn wọ̀nyí bá tún lọ tán, èyí àwọn akẹgbẹ́ mi, mo tún máa ń lo wákàtí díẹ̀ kún wákàtí tí gbogbo wa tún jọ lò lẹ́yìn àfikún wákàtí láti lè ṣe àyẹ̀wò àwọn fáìlì wọ̀nyí. Nítorí pé ó ṣe pàtàkì láti yẹ àwọn fáìlì àti àwọn ìṣe náà wò kí n lè rí àrídájú wípé gbogbo àwọn iṣẹ́ tí a ṣe lẹ́yìn àfikún wákàtí ni ó jẹ́ eléyii ó jẹ́ ìtẹ́wọ́gbà tí ó sì jẹ́ ìṣe tí ó dára kí ó má bá di wípé wákàtí tí a lò lẹ́yìn àfikún iṣẹ́ náà kò mú èso kankan jáde.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi ń gba wákàtí kan láti ààgọ̀ kan sí ààgọ̀ méjì. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé mi ò kí ń lo wákàtí oúnjẹ yìí láti jẹun nígbàtí iṣẹ́ bá pọ̀ lórí tábìlì mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn le wà tó jẹ́ wípé ó lè kú bí i wákàtí kan sí àkókò ìsinmi oúnjẹ ọ̀sán kí ẹ̀rọ kọ̀m̀pútà mi fún mi ní àwọn ìpèníjà tí ó jẹ́ wípé kò fún mi ní, kò ní fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lo àkókò ìsinmi oúnjẹ ọ̀sán yìí rárá. Eléyìí yóò sì jẹ́ kó jẹ́ ọ̀nà tí yìí ń òfin máa ṣe àtúnṣe sí ẹ̀rọ kọ̀m̀pútà yìí. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń lérò wípé nǹkan tí ó ṣe ẹ̀rọ kọ̀m̀pútà mi jẹ́ eléyìí tí mo le ṣe. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo máa ń pa tí mo máa ń tu tán ṣùgbọ́n tó jẹ́ wípé àdojúkọ náà kò tíì ní kúrò lórí kọ̀m̀pútà náà rárá. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ wípé àti lo ìsinmi oúnjẹ ọ̀sán yìí ó máa nira fún mi nítorí pé mo ní àwọn iṣẹ́ tí ó pọ̀ tí mo ní láti ṣe tí a sì gbọdọ̀ fíránṣẹ́ sí ọ̀gá àgbà ilé iṣẹ́. Ju gbogbo rẹ̀ lọ, wákàtí kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wà ní iwájú ọ̀pọ̀ àwọn ènìyàn láti bá wọn sọ̀rọ̀ àti láti dá wọn lẹ́kọ̀ọ́ lórí gbogbo ǹkan. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí ó bá jẹ́ nípa ti iṣẹ́, mo máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹgbẹ́ mi lórí bí a ti le já fáfá lẹ́nu iṣẹ́ wa àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn, bí a ti le ṣe àwọn iṣẹ́ tí a gbé fún wa tí yóò yàn, tí yóò yanjú, tí inú àwọn ọ̀gá àgbà ilé iṣẹ́ yóò sì dùn sí. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà wà tí mo máa ń wà ní àwùjọ àwọn ènìyàn láti bá wọn sọ̀rọ̀, láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tàbí láti gbà wọ́n ní ìyànjú. Mo máa ń bá oríṣiríṣi àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ilé ìjọsìn pẹ̀lú tí mo sì máa ń fi yé wọn gbogbo àwọn ọ̀nà tí wọ́n lè gbà láti lè tẹ̀síwájú lẹ́nu okoòwò wọn, lẹ́nu iṣẹ́ wọn tàbí lẹ́nu ẹ̀kọ́ wọn. Nítorí náà ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lo ẹ̀rọ ìgbésókè dáadáa láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré dáadáa. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé ẹ̀kọ́ girama ni mo máa ń sá eré fún ilé ìwé mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo máa ń sá eré yìí fún ara mi nìkan. Lárí ṣe wípé bóyá a ní eré ìdíje tàbí a ní eré ìdárayá kankan láti ṣe. Ó kàn jẹ́ ǹkan tí ó máa ń wù mí láti ọkàn mi wá láti sá eré yìí. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni àwọn ènìyàn máa ń wò mí wípé, ṣe mo ní ìdíje kan tí wọ́n pè mí fún ní? Tàbí mo kàn ní ìfẹ́ láti máa sá àwọn eré yìí? Mo sì máa ń dá wọn lóhùn wípé mo fẹ́ràn láti máa sáré, nítorí pé ó máa ń jẹ́ kí n burn àwọn calories kúrò nínú àgọ́ ara. Ó sì ṣe pàtàkì láti máa sáré dáadáa. Eléyìí yóò ràn wá lọ́wọ́ láti mú gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ kúrò nínú àgọ́ ara. Lóòótọ́, ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé eré sísá lè mú kí ó rẹ àgọ́ ara wa, ṣùgbọ́n yóò fi okun àti ìlera kún ara wa lẹ́yìn tí a bá ti sinmi tán.

Rárá, mi ò mọ̀ bí a ti ń fọn. Ó jẹ́ fífan jẹ́ àwọn nǹkan tí mò ń gbèrò láti kọ́ nítorí pé mo fẹ́ ní àwọn ìmọ̀ lóríṣìíríṣìí àwọn nǹkan sí, yàtọ̀ sí tí wípé mo mọ orísìírísìí ìmọ̀ nípa ti iṣẹ́ ọ́fíìsì. Mo tó fẹ́ ní àwọn ìmọ̀ kíkún lórí àwọn ohun mìíràn bóyá fífan tàbí kọ́ èdè mìíràn tàbí mọ àtúnṣe àwọn nǹkan kan yálà bóyá ti ìgbàlódé tàbí ti àtijọ́. Lóòótọ́, kíkọ́ fífan jẹ́ elé ti mo rò wípé ó nira nítorí pé ó ń gba àkókò. Tí ó bá jẹ́ wípé fífan yìí jẹ́ ǹkan tí a lè kọ́ lórí ayélujára, yóò rọrùn. Ṣùgbọ́n mo ní láti lọ sí ibi tí wọ́n ti ń kọ́, iṣẹ́ kò sì fún mi ní ààyè. Lóòótọ́, kíkọ́ àwọn nǹkan mìíràn lè jẹ́ ìdíwọ́ àti ìdènà. Ṣùgbọ́n wíwá ààyè láti kọ́ wọn ṣe kókó nítorí pé a ń kọ́ ẹ̀kọ́ síi ní gbogbo ìgbà. Nítorí náà, mi ò mọ̀ bí a ti ń fọn, ṣùgbọ́n mò ń gbìyànjú láti kọ́.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun jẹ́ bí ọdún kan sí ara wọn, nítorí pé mi ò nífẹẹ sí ká máa lo ẹ̀rọ ayárabíàṣá lọ́pọ̀ títí bá yẹn. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni ó wà tó jẹ́ wípé tí ẹ̀rọ ayárabíàṣá bá ti ń péjú, oríṣiríṣi àwọn ìṣòro ni yó máa mú jáde. Mo sì jẹ́ ènìyàn tí ó fẹ́ràn iṣẹ́ tí mi ò kí ń fẹ́ kí ohun kan tàbí èkejì kí ó di iṣẹ́ tí mo bá ń ṣe lọ́wọ́. Nítorí náà ni mo ṣe máa ń gbìyànjú láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ní ọdún kọ̀ọ̀kan sí ara wọn. Lóòótọ́ àwọn àtúnṣe pọ̀ lóríṣiríṣi tí ènìyàn leè ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá bíi kí a tún àwọn software kí a upgrade wọ́n, bíi ká, ká fọ́mátì àwọn nǹkan tí kò bá ṣe dáadáa lórí rẹ̀. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, níní ẹ̀rọ ayárabíàṣá tuntun yóò jẹ́ kí iṣẹ́ kí ó yá dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi àwọn nǹkan náà ni wọ́n sì ti le pààrọ̀ nínú àwọn ayárabíàṣá tuntun eléyìí tí ó le mú kí iṣẹ́ rọrùn ju ti àwọn ayárabíàṣá tí ó ti pẹ́ lọ.

Ọ̀nà tí mo máa ń gbà ṣe ìdọ́gba láàárín ìṣe àti ìgbésí ayé ni wípé mo máa ń kọ àwọn nǹkan sílẹ̀ létòletò. Nítorí pé bí mo bá ti ṣiṣẹ́ ní ibi iṣẹ́ fún ọ̀sẹ̀ kan, mo máa ń kọ oríṣiríṣi àwọn nǹkan tí mo ṣe láàárín àwọn ọjọ́ ìsinmi iṣẹ́. Bóyá fún àpẹẹrẹ ní ọjọ́ ìsinmi iṣẹ́ ti ọ̀sẹ̀ yìí, mo lè lọ sí ibi ìgbafẹ́ tàbí bóyá etí òkun. Tó bá di ọjọ́ ìsinmi iṣẹ́ ti ọ̀sẹ̀ tó ń bọ̀, mo lè lọ sí ilé ìgbafẹ́ tàbí lọ sí ìletò tí ó súnmọ́ tàbí lọ sí àwọn ìlú ìṣẹ̀mbáyé. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni ó wà tí ààyè àti ṣe àwọn eléyìí lè má sìí. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti tẹ ara mi lọ́rùn, láti fún ara mi ní ìsinmi àti láti jẹ ohun tí ó wù mí. Lóòótọ́ a lè ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí, ṣùgbọ́n ó tún ṣe pàtàkì láti ní ààyè fún ìgbésí ayé ẹni láàárín ọ̀rẹ́ àti àárín àwọn mọ̀lẹ́bí. Nítorí pé a kò gbọdọ̀ jẹ́ kí nǹkan pa nǹkan lára ju nǹkan lọ.